Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o fẹ́ràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Nítorí wípé ọmọ Yorùbá ni mí láti orílẹ̀ èdè Nàìjíríà. Ibi, ẹ̀ya, ẹ̀ya, ẹ̀ya tí mo ti wá, a fẹ́ràn láti máa jẹ ata. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, oúnjẹ, tí bá jẹ àwọn oúnjẹ kan tí ò láta, mo lè máa fi tara tara gbádùn ẹ̀. Àgàgà àwọn ọbẹ̀, tí bá jẹ ọbẹ, àwọn ọbẹ̀ bí i ọbẹ̀ ilá, àwọn ọbẹ̀ tó bá ń yọ̀, ọbẹ̀ àpọ̀n táwọn èèyàn máa ń pè lọ́ bẹ ọ̀gbọ̀nọ̀, tí n bá jẹ tí ò bá láta, kò ní lọ lẹ́nu mi o. Ọbẹ̀ méjì yẹn, o gbúdọ̀, ata díẹ̀ gbúdọ̀ wà. Mo gbúdọ̀ taste, mo gbúdọ̀ mọ ata yẹn lẹ́nu tí n bá jẹ. Yàtọ̀ sí yẹn, ọbẹ̀, tí ó bá ṣe omi ọbẹ̀ tó wá fẹ́ jà sí, omi ọbẹ̀ ẹlẹ́ja, tí ò bá wá láta inú rárá, ìyẹn gangan ni mo mọ̀ pé ó lè rìn mí láyà gan. Kí n máa paro, o gbúdọ̀ láta. Mo fẹ́ràn ata jíjẹ gan. Gẹ́gẹ́ bí, èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo lè sọ pé mò ń jẹ ata ju ẹlòmíì lọ gan. Ìgbà tí mo gbá, tí mo wọ ilé ẹ̀kọ́ gíga, yunifásítì, ní ọdún yẹn, ìgbà tí mo sá wá, tí mo wá padà wá sílé, torí ìgbà tí mo wà nílé ẹ̀kọ́ gíga, èmi mo máa ń ṣe oúnjẹ ara mi. Mo dẹ fẹ́ràn ata, fún ìdí yẹn, mo máa ń fa ata si oúnjẹ mi dáadáa. Ìgbà tí mo wá fi padà sílé, lẹ́yìn ìgbà tí mo ti lo àwọn oṣù mélòó kan nílé ẹ̀kọ́, mo wá rí pé oúnjẹ tí ìyá mi ń ṣe ò tà ráárá. Kò tì ẹ̀ wá ta lẹ́nu mi rárá. Mo wáa ní, "Áà! Màmá mi, kíló dé? Àwọn oúnjẹ yìí ò láta. Kí ló ṣẹlẹ̀? Ọbẹ̀ yìí ò la "Màmá mi wá ní, torí bàbá mi tó ní ulcer, tó láìsàn ulcer ní àkókò yẹn, ni won ṣèé ń fa ata púpọ̀ sínú oúnjẹ. Ó wá di wípé tí ìyá mi bá ṣe bọ̀ ọbẹ̀ fún mi, màá lọ mú ata gbígbẹ, ata gbígbẹ tó ń ti lọ, màá lọ mú, màá dàá sínú oúnjẹ mi kí n tó lè jẹ, kí n ba lè gbádùn ẹ̀. Torí tí ó bá sáta nínú oúnjẹ, mo lè máa gbádùn ẹ̀, mo lè máa gbádùn ẹ̀ rárá. Bàbá mi wá rí mi bí tí mo ti dà ata gbígbẹ sínú ọbẹ̀ mi. "Áà! Iwo ọmọ kékeré. Ata tó ń bù sí oúnjẹ ti pọ̀ jù. Máa máa pa rẹ." Bàbá mi mọ pé mo fẹ́ràn ata gan. Ìgbà mí mo wá, mo wá rí wípé tí bá ṣe oúnjẹ fún àwọn kan, wón máa ní, "Áà! Oúnjẹ ti ta jù. Oúnjẹ ti ta jù. Bí emi dé ṣe máa ń jẹ oúnjẹ mi ni. Bí mo ṣe nífẹ̀ẹ́ sí i ni yẹn. Àbí kí èèyàn ṣe ọbẹ̀ tó máa ń pè pé pepper soup. Ilé yi o n ṣe ọbẹ̀ tí èèyàn máa fi ń jẹun. Ọbẹ̀ yẹn máa ní, ata, ó máa ní ẹran nínú, ata ló máa, ata, omi ata ni ọbẹ̀ yẹn. Kí èèyàn ṣe kó máa wá ta ráárá. Ah, ìyẹn ò ṣe pepper soup mọ́ o. Tára mi ò bá yá ná. Mo máa, nígbà tí asiko tára mi ò bá yá, oúnjẹ tó bá láta ni mo máa ń fẹ́ràn láti jẹ tó máa jẹ́ kí ẹnu mi yá gágá. Irú àwọn oúnjẹ tí n bá ń jẹ ni yẹn. Ni àsìkò tára mi ò bá ti yá, k ọ, tó ń jẹ ọba láta, mi ò ní lè jẹ. Ọ̀rọ̀ yìí wá mú mi rántí àsìkò kan nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ yunifásítì. Ní ọdún, ìgbà tí mo wà ní ọdún kẹta ní yunifásítì, a wá lọ fún field trip. A lọ ṣe àwọn ìwádìí kan ní ìlú kan ní Kogi. Ìgbà táa fi máa padà wá sínú yunifásítì padà, àwọn èèyàn ti lọ sílé. Yunifásítì ti dà. Ó ti bọ́ sí ìgbà holiday wa. Ó ti bọ́ sí ìgbà holiday. Mi ò wá ro oúnjẹ ra. Ìgbà tó máa di ọjọ́ kejì báyìí, ara mi ò wá yá. Mi ò lè jẹun. Mi ò dẹ̀ lè jáde lọ sọ́nà jíjìn lọ ra oúnjẹ. Mi ò dẹ̀ lè ṣe oúnjẹ. Mo sá ń jẹ bisikíìtì, mò ń mú, ohun mímu ẹlẹ́rìndòdò. Ṣùgbọ́n kò lọ lẹ́nu mi torí mi ò jẹ ata. Torí mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé tí mo ì bá jẹ ata láàárín ọ̀sẹ̀ kan, ara mi ò ní yá gágá o. Fún ìdí yẹn, mo wá sá jáde, mo wá ni, "Áà! Màá ti lọ sọ́nà jíjìn kí n lọ wá oúnjẹ tí màá jẹ." Ara mi sì ti ń yá lásìkò yẹn. Bí mo ṣe wá pàdé ọmọ kan níyẹn. Kò ní ṣọ̀rẹ́ mi bẹ́ẹ̀ yẹn ná, ṣùgbọ́n ẹni mímọ̀ mi. Mo wá ṣàlàyé fún un pé, mo ń wá oúnjẹ aláta tí màá jẹ." Aṣé ọmọ yẹn ṣẹ̀ ṣe ọbẹ̀ ẹ̀fọ́ pẹ̀lẹ́ ẹ̀bà, ọbẹ̀ ẹ̀fọ́. Ó wá ní kí mo máa bọ̀ ṣé màá jẹ ẹ̀bà. Mo ní màá jẹ ẹ̀bà. Mo ṣe tẹ ẹ̀bà fún mi níyẹn. Bí mo ṣe jẹ ẹ̀bà àti ọbẹ̀ ẹ̀fọ́ lọ́jọ́ yẹn, mi ò lè gbàgbé. Lẹ́yìn ìgbà tí mo jẹ, jẹ oúnjẹ, mo sì mọ̀ pé yes, ara mi ṣẹ̀ wá yá gágá. Fún ìdí èyí, mo fẹ́ràn ata lọ́pọ̀lọpọ̀. Mo lérò wípé ìdáhùn mi kún ju won, ẹ̀ṣẹ gidi kan.

Ìbéèrè tó wà lórí fọ́rán yìí ni, irú fóònù alágbèéká wo ni ò ń lò? Fóònù alágbèéká tí mò ń lò ó jẹ́ Android tí àwọn kan náà tún máa ń pè ní fóònù ọlọ́gbọ́n àbí ẹ̀rọ alágbèéká ọlọ́gbọ́n, smartphone. Eh, ó tún wá jẹ́ fóònù tí, eh, ilé-iṣẹ́ Samsung tí wọ́n ṣe. Ilé tí mo dẹ̀ ló gan-an kan náà ń pè ní Z Flip Six. Fóònù alágbèéká mi ni Samsung Z Flip Six. Eh, ọdún tó kọjá ni mo bẹ̀rẹ̀ sí ní lò ó. Fóònù alágbèéká mi yìí, ah, mo fẹ́ràn rẹ̀ gan-an. Ìdí kìnni tí mo fi fẹ́ràn rẹ̀ ni pé, hm, ó ṣe é ká, ó ṣe é ká sí mi kí n ká. Ẹ mọ bí ìgbà tí ọ̀ bá ka aṣọ kí eeyan ká. Ó ṣe é ká sí kékeré tí màá wá ra jù sínú báágì kékeré torí mo jẹ́ ǹkan tó jẹ́ pé mo fẹ́ràn àpò, àpò kékeré láti máa gbé ká. Fóònù yìí, ah, ó rọrùn láti gbé ara ka. Tí àwọn èèyàn bá wá rií lọ́wọ́ mi, "Á, mo máa fẹ́ràn fóònù rẹ yìí, ó rẹwà." Torí ibi tí mò ń gbé, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, àwọn fóònù sagada tí ó, tí ó ṣe é ká náà máa ń lò ṣùgbọ́n ilé iṣẹ́ ká si mejì, àwọn èèyàn fẹ́ràn rẹ̀. Ìdí kẹ́yìn ni tí mo fi fẹ́ràn rẹ̀ torí ó ṣe é ká, ó dà ẹ́ yàtọ̀, ó rẹwà lójú. Ìdí kéjì tí mo tún fi fẹ́ràn fóònù Samsung Z Flip tí mò ń lò yìí ni wípé kámẹ́rà rẹ̀ dára. Tí n bá múra tán, tí n bá yara mi pẹ̀lú kámẹ́rà òrí ẹ̀, ah, inú mi máa ń dùn, ó máa ń dùn. Kí n má pa'rọ̀, ìgbà tí mo kọ́kọ́ rà á, kámẹ́rà rẹ̀ ò ye mi ṣùgbọ́n bí mo ṣe ń lò ó lọ, mo ṣẹ̀ wá mọ bí màá ṣe máa lò ó tó wá ń ye mi. Mo tún fẹ́ràn pé mo lè fi gbọ́ orin, mo lè fi ṣẹ́tì àláàmù, ago àláàmù tó máa jí mi láàárọ̀. Mo tún máa fi ń ṣi-- eh, wo orí íńtánẹ́ẹ̀tì oríṣìíríṣìí, mo fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn rẹ̀ pé tí n bá ṣí ojú ìwé kan, ojú ewé áàpù orí fóònù mi kan, mo lè gbé sẹ́gbẹ̀ẹ́, kí n tú ṣí mi, kí n tú ṣí mi, kí n tú ṣí oríṣìíríṣìí áàpù lẹ́ẹ̀kan náà. Ah, fóònù tó rẹwà ni Samsung Z Flip tí mò ń lò. Ó náà ni mo fi ń gba ohun mi sílẹ̀ níìsín. Mo tẹ̀ máa ń fi-- mo jẹ́ ǹkan tó, tó máa ń ṣe, eh, mo má ń, mo má ń ṣe eré ìdárayá. Kí ni? Kì í ṣe eré ìdárayá. Mo má ń ṣe àwọn eré tó má ń mú náà àwọn èèyàn dùn sí orí íńtánẹ́ẹ̀tì. Mo jẹ́ ǹkan tó jẹ́ pé àwọn èèyàn tó ń pè ní content creator. Ìgbà mìí mo lè nílò pé kí n gba ohun mi sílẹ̀ kí n fi ṣe, kí n fi sábẹ́ àwọn àwòrán tí mo fẹ́ gbé sórí íńtánẹ́ẹ̀tì, mo máa ń lo fóònù alágbèéká mi yìí, mo máa ń fi gba ohun mi sílẹ̀. Ó dà ẹ́ má ń, ó má, ó má ń dùn ún gbọ́. Òun kò lè tí ohun mi máa jágere lórí ẹ̀ ni. Ara idi tí mo fi tún fẹ́ràn Samsung Z Flip, fóònù alágbèéká tí mò ń lò yìí nìyẹn. Ó ní oríṣìíríṣìí àwọn ǹkan mẹ́rẹ̀ẹ́mẹ́rẹ̀ẹ́ tó wà lórí ẹ̀ tó jẹ́ pé imi gàn mi, mo mọ̀ pé ó ṣe láwọn ǹkan tó wà lórí ẹ̀ tí mo ti mọ̀. Tí n bá ń fi wo fídíò lórí íńtánẹ́ẹ̀tì, bí àmọ́ mo wo fíìmù, ó má ń, eh, ǹkan tí n bá wò lórí ẹ̀, ó má, ó má, ó má ń mọ́. Ó dà ẹ́ má ń, ó má ń dùn ún wò gan-an. Kò dàbí àwọn fóònù tó jẹ́ pé àrí-- eh, èèyàn máa ma wo fídíò lórí ẹ̀ kò ní jágere. A dàbí ìgbà tí kurukuru wà lórí ẹ̀ ṣùgbọ́n Samsung Z Flip kò rí bẹ́ẹ̀. Àwọn àwòrán tó ń jáde la torí fóònù náà ó jágerege, ó mọ́, ó dùn ún wò. Mo lérò wípé pẹ̀lú ìdáhùn mi ní ṣókí yìí, mo lérò wípé mo dáhùn, ah, ìbéèrè yìí dáadaa. Fóònù tí mò ń lò ni Samsung Z Flip. Fóònù tó dára ni, fóònù alágbèéká tó dára ni. Ẹ ṣé púpọ̀.

Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, báwo lo ṣe máa ń tọ́jú ara rẹ? Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà tọ́jú ara mi, oríṣiríṣi ọ̀nà. Ìkíni ni kí n wẹ̀, kí n wẹ̀ pẹ̀lú ọṣẹ tí mo mọ̀ wípé ó ba mi lára mu. Mo sọ wípé ọṣẹ tó ba mi lára mu nítorí wípé mo jẹ́ èèyàn kan tó ní, ẹran ara mi ò gba kí kí ǹkan máa fi oríṣiríṣi ǹkan sára. Ojú mi lè bẹ̀rẹ̀ sí ń ṣú, kí a máa ní oró rẹ́ táwọn èèyàn mọ̀ sí, pimples, àbí kí, kí àwọ̀ mi má ti ẹ́ dán. Torí ìdí yẹn, o ní ọṣẹ tí màá ń lò. Ara bí mo ṣe ń tọ́jú ara mi ni, màá wẹ̀ ara mi, àmọ́ ṣáka. Màá wá wá ìpara tó máa tún jẹ́ ká ra mi jọ̀lọ̀. Màá fi pa ara mi, ká ra mi lè máa dán. Màá tún lo òróró, màá fi pa ọwọ́ àti ẹsẹ̀ mi, kó lè máa rò, kó lè máa rò. Lẹ́yìn ìgbà tí m bà ti lo ìpara tán, màá tún lo òróró, òróró tó wà fún kí èèyàn máa fi pa ara, màá fi pa ọwọ́ àti ẹsẹ̀ mi. Igbà mìí ọkọ mi gan máa ní áa, "Arábìnrin yìí, ṣé oru ò kí máa ń mú ẹni tó máa ń fi òróró pa ara?" Ṣùgbọ́n mo rí pé àwọn òróró yẹn náà kò ń jẹ́ ká ara, irú òróró tí màá ń lò kò ń jẹ́ kí ara suki. Ó máa ń jẹ́ kí ara èèyàn dàbí ara ọmọdé. Yàtọ̀ sí ìyẹn, irun mi, mo máa ń fọ ní ọ̀sẹ̀ mẹ́ta mẹ́ta. Lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta, mo máa ń fọ irun, kí irun mi má bàa máa rùn. Tí bá wá fọ tán, màá wá dì. Ara bí mo ṣe máa ń tọ́jú ara mi nìyẹn. Ti ń bá jí, òrun sí sùn náà, ara tí tọ́jú ara mi náà ni. Tí ń bá sùn, ara mi á balẹ̀. Tí ń bá jí, màá ní agbára láti ṣe gbogbo iṣẹ́ tó yẹ kí n ṣe lóòjọ́. Tí ń bá wá jí láàrọ̀, mo ní àwọn àgbo àti ewé tí mo máa ń jẹ. Kì í ṣe pé ara mi ò yá o. Ara mi yá dáadáa o. Ṣùgbọ́n àwọn àgbo yẹn, mo ní ìgbàgbọ́ wípé ó máa dènà ìlera, ó máa dènà àìlera fún ọjọ́ iwájú. Mo ní ewé kan tí màá ń jẹ láàrọ̀ tó ń pè ní Miracle Leaf. Ìyẹn ni màá ń kọ́kọ́ jẹ, wọ́n ní ewé yẹn dáa lára gan. Ìdí tí mo fi wá fẹ́ràn láti máa jẹ ewé àti mu àgbo ni pé mo jẹ́ èyàn kan tí ó fi bẹ́ẹ̀, tí ó fi tara tara fẹ́ràn èso. O lójú èso tí màá ń jẹ. Èso tí màá ń jẹ ni bí apple àti grape. Ó ní mu àwọn èso tí mo mọ̀ pé ó sì máa ń yá sí mi láti jẹ ni. Ìgbà tí mo dé jẹ́ èèyàn tí ò ń jẹ èso lọ́pọ̀lọ́pọ̀, mo máa ń jẹ ewé. Ewé yẹn jẹ́, ó dàbí àgbo lára, ó dẹ̀ ní iṣẹ́ tó ń ṣe. Mo tún máa, mo tún, yàtọ̀ sí ìyẹn, ọ̀nà kan tí mo sá máa ń, ọ̀nà mìíràn tí mo máa ń gbà tọ́jú ara mi ni, yàtọ̀ sí ìyẹn náà, mo tún ní àwọn, àwọn nǹkan bí òògùn táwọn olóyìnbo mò ṣi supplement. Bí capsule ni. Gbogbo àwọn èròjà tó yẹ kó wà nínú oúnjẹ ló wà nínú ẹ̀. Mo máa ń lò lójoojúmọ́ náà láti fi tọ́jú ara mi. Lẹ́yìn yẹn, mo tún lè jẹ́ èyàn kan tó fẹ́ràn, ǹkan tó máa ń jẹ́ kí ara èèyàn hùn dáadáa. Àwọn nǹkan tí òyìnbó ń pè ní perfume, mo fẹ́ràn rẹ̀ gan. Àgàgà tí, tí ń bá jáde gan, mo ní èléyìí tí mo máa ń lò nù ú lé, tó máa ma jẹ́ ká ara mi rùn dáadáa. Ó máa fún mi ní òórùn aládìídun. Ọ̀nà kan tí mo tún máa ń gbà tọ́jú ara mi nìyẹn. Ọ̀nà kan tí mo tún fi ń gbà tọ́jú ara mi pé ìgbà mi tó bá rẹ̀ mi, tó bá ti rẹ̀ mi jù, màá sùn. Màá sùn. Mo ṣà se tún tọ́jú ara mi nìyẹn. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Dẹ̀ yàtọ̀ sí ìyẹn náà, mo máa ń wọ irú, ilé ìgbọ̀nsẹ̀ tí màá ń jókòó sí láti yàgbẹ́ àbí láti tọ̀ kí ń má bá farako àìsàn. Àwọn ọ̀nà tí mo sì á máa ń, díẹ̀ nínú àwọn ọ̀nà tí mo máa ń gbà tọ́jú ara mi nìyẹn. Mo lérò wípé ìdáhùn mi sí ìbéèrè yìí kún ojú wọn. Ẹ ṣe lọ́pọ̀lọ́pọ̀.

Gẹ́gẹ́ bí ọmọbìnrin tó wá láti ẹ̀yà Yorùbá ní orílẹ̀ èdè Nàìjíríà, màá dáhùn sí ìbéèrè yìí. Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń sè, bí a ti ń ṣe dáadáa? Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń ṣe dáadáa? Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ni mo mọ̀ ọ́n ṣe o, kí n má parọ́. Tó jẹ́ oúnjẹ abínibí mi tí mo dàgbà sínú ẹ̀. Ikínní ni, ọbẹ̀ àpọ̀n tí a mọ̀ sí ọ̀gbọ̀nọ̀. Àh mo mọ̀ ọ́n ṣe dáadáa. Tí màá sè é, tí màá fà wẹ́, wọ́n máa ní, "àá, mo mọ̀ ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀ ṣe dáadáa. Daadadaada". Mo tún mọ̀ ọbẹ̀ tí mo tún mọ̀ ọ́n sè ni ọbẹ̀ ẹ̀fọ́ rírọ̀. Gẹ́gẹ́ bí orúkọ ẹ ṣe jọ́, ẹ̀fọ́ rírọ̀, ẹ̀fọ́ tí a rọ̀ pé láta. Èleyi jẹ́ ọbẹ̀ táwọn Yorùbá fẹ́ràn gan. Mo mọ̀ ọ́n ṣe dáadáadáadaa. Mo de le máa tún wá gúnyán ṣe. Máa gúnyán ṣi. Àá, ẹni tí ó bá jẹ ẹ́ á gbádùn ẹ̀. Ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀ tí mo mọ̀ ọ́n sè náà, mo fẹ́ràn kí n ro sẹ̀mọ́, sẹ̀mọ́vita sí, kí n ro lórí iná. Ẹni tí màá gbé fún náà, ó máa fẹ́ràn rẹ̀. Yàtọ̀ sí ọbẹ̀ méjì yẹn, mo mọ ọbẹ̀ ẹ̀gúsí ń ṣe dáradára. Kí èèyàn ṣe ọbẹ̀ ẹ̀gúsí, kó jọ́. Àá, mo mọ ẹ̀gúsí sè. Màá sè é, màá tún gúnyán ṣi. Ọbẹ̀ tí mo tún mọ̀ ọ́n sè ni ọbẹ̀ ilá asèpọ̀. Mo mọ̀ ọ́n ṣe dáradára náà. Tí màá fi oríṣìíríṣìí sínú ẹ̀, ẹja, mọ̀ọ́mọ́, ẹran. Daadaa mò ń sè ọbẹ̀ ila dáadáa. Mo tún mọ̀ jọ̀lọ́fù ráìsì ń sè. Jọ̀lọ́fù ráìsì Nàìjíríà, à á. Jọ̀lọ́fù ráìsì orílẹ̀-èdè Nàìjíríà, mo mọ̀ ọ́n sè náà. Tí màá sè é, tí màá dín ẹran si, bóyá ẹran ewúrẹ́ ni o, bóyá ẹran màlúù ni o boya ẹran adìẹ ni o, mo mọ̀ ọ́n ṣe dáradára. Mo tún mọ̀ oúnjẹ tí a mọ̀ sí fried rice, ráìsì díndín. Mo mọ̀ ọ́n ṣe dáadáa. Tó jẹ́ wípé ẹni tí màá gbé fún gan á ní, "àá, ó dùn." Mo mọ̀ ọ́n ṣe dáradára. Àwọn oúnjẹ tí mo mọ̀ ọ́n sè nìyẹn. Mo lè ṣe ẹ̀wà, ẹ̀wà rírọ̀ tí màá dín dòdò sí i. Àwọn oúnjẹ abínibí mi ni mò ń dára kọ́ wọn. Àwọn oúnjẹ tí mo dàgbà bá lọ́wọ́ ìyá mi tí ìyá mi máa ń sè. Àwọn oúnjẹ yẹn nìyẹn. Oúnjẹ wo mo tún mọ̀ ọ́n sè o? Ókay yàtọ̀ sí yẹn. Kí n kúrò lórí àwọn oúnjẹ bẹ́ẹ̀ yẹn, kí n wá sọ nípa àwọn oúnjẹ tó jẹ́ pé kí èèyàn bá jẹ́ ẹ, ìyẹn á mọ̀ pé "yes" oun jẹun. Mo lè ro àmàlà. Ẹ̀hẹ́ń. Mo tún lè ṣe ọbẹ̀ gbẹ̀gìrì. Kí n wá ṣe ewédú mọ? Àmàlà, gbẹ̀gìrì àti ewédú. Oúnjẹ yìí àwọn ará Ìbàdàn ló máa ń jẹ, àwọn ará Ọ̀yọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ibi tí mo ti kọ́kọ́ jẹ́, tí mo dẹ̀ gbádùn ẹ̀ ni Ìbàdàn. Bàbá mi máa ń sọ láti ìgbà tí àwa ń kékeré. Ó máa ń ní, "àá, ọbẹ̀ táwọn fẹ́ràn jù ni ọbẹ̀ gbẹ̀gìrì." Mo wá wò pe aa ọbẹ̀ gbẹ̀gìrì, ọbẹ̀ ẹ̀wà. Ọbẹ̀ ẹ̀wà. Tórí nígbà yẹn, mo jẹ́ eyan kan tí ó fẹ́ràn ẹ̀wà rárá. Ṣùgbọ́n ìgbà tí mo jẹ gbẹ̀gìrì ní Ìbàdàn, à á, mo mọ̀ pé bẹ́ẹ̀ ni ọbẹ̀ tó dára ni. Mo lè ṣe gbẹ̀gìrì, àmàlà àti ọbẹ̀ ewédú. Mo mọ̀ ọ́n ṣe dáadáa. Ǹkan kan tó wà rán mi lọ́wọ́ nínú oúnjẹ sísè ni wípé tó bá ní oúnjẹ tí mi ò mọ̀ ọ́n sè, màá lọ sórí Íńtánẹ́ẹ̀tì, màá lọ wo bí wọn ti ń sè é. Mi ò ní wo fídíò èèyọ̀ kan, mo lè wo fídíòòbi mẹ́ta kí n fi ní òye bí wọ́n ṣe ń ṣe ọbẹ̀ náà. Mo lérò wípé ìbe ìdáhùn mi sí ìbéèrè yìí tí ó sọ pé oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń ṣe dáadáa. Mo lérò wípé ìdáhùn tí mo fi sílẹ̀ sí ìbéèrè yìí, mo lérò wípé ó kú ojúwon. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. A máa ri yín bá.